Fóònù Itel ni mò ń lò. Ẹ̀rọ ayárabíàṣá alágbèéká tí wón ń pè ní Itel, òun ni mò ń lò. Ó tóbi níwọ̀nba, ó dẹ máa ń ṣiṣẹ́ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń se oúnjẹ. Oríṣiríṣi oúnjẹ ni mo mọ̀ sé. Mo mọ ọbẹ̀ sè, mo mọ ẹ̀wà sè, mo mọ ìrẹsì sè, mo mọ ẹ̀fọ́ ẹlẹ́gùúsí sè. Oríṣiríṣi oúnjẹ ìbílẹ̀ ni mo mọ̀ bó ṣe ń ṣe. Mo dẹ mọ̀ọ́ se dáadáa. Kódà gan, mo máa ń dáná fún gbogbo àwọn ará ilé mi lẹ́ẹ̀kọ̀kan nígbà míì.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Kódà bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, iṣẹ́ àtile ni mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo máa ń ṣiṣẹ́ láti ilé ní ọjọ́ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀, ọjọ́ Monday títí di ọjọ́ Friday. Ilé ni mo máa ń ti ṣiṣẹ́. Mo máa ń lo wákàtí márùn-ún sí mẹ́fà láti fi ṣiṣẹ́ ní àtile.

Ṣé o wọ aṣọ àkàyọ́rí ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo wọ aṣọ àkàyọ́rí ní ibi iṣẹ́. Kódà aṣọ náà ó tóbi, ó buyì kún ni, ó sì rẹwà púpọ̀. Mo fi aṣọ náà ya fọ́tò pẹ̀lú àwọn ará ibi iṣẹ́ mi. Kódà aṣọ náà rẹwà gan.

Bẹ́ẹ̀ni, ṣe o fẹ́ràn oúnjẹ tí ó ní ata? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata púpọ̀ nítorí ọmọ Yorùbá ni mí. Ní Yorùbá, a máa ń jẹ ata dáadáa ṣùgbọ́n mi ò kí ń jẹ ata púpọ̀. Ata tí mo máa ń jẹ, ó máa gbọdọ̀ wà moderate.

Ṣé ẹ̀yin máa ń fọ́ ọ? Bẹ́ẹ̀ni, ẹ̀yin máa ń fọ́ mi. Nígbà tí mo bá ti ṣiṣẹ́ tó lágbára gan-an púpọ̀, ẹ̀yin á máa fọ́ mi. Tí m bá bẹ̀rẹ̀ á máa dùn mí, tí bá nàro á máa dùn mí, àfi tí m bá sùn sílẹ̀. Mo máa ní kí wọ́n bá mi fọwọ́ bà á, kí wọ́n bá mi fọwọ́ wọ, kó tó lè fi mí sílẹ̀, kó tó lè ràn mí lọ́rùn díẹ̀

Mo máa ń fọ aṣọ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ àbí ẹ̀míjí ní ọ̀sẹ̀ kan tí ń bá ráyè. Ṣùgbọ́n nígbà púpọ̀, aṣọ tí mo bá ń wọ̀ kò fi bẹ́ẹ̀ dòtí. Nítorí ẹ́, aṣọ fífọ̀ mi ò kí ń pọ̀. Ó lè jẹ́ bí aṣọ méjì àbí mẹ́ta ni màá fọ̀ lọ́jọ́ Sátidé tàbí ní ọjọ́ tí bá ti ráyè, màá kó gbogbo ẹ̀ síta, màá fọ gbogbo ẹ̀.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ìgbà tí mo lọ sí ilé oúnjẹ gbẹ̀yìn, ó ti tó bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Bẹ́ẹ̀ni, bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni mo ti lọ ilé oúnjẹ kẹ́yìn. Oúnjẹ náà sì dára gidigidi gan. Mo lọ pẹ̀lú ọ̀rẹ́ mi kan.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmùdójúìwọ̀n sọftwẹ́ẹ̀ mi, mo máa ń ṣe níbí oṣooṣù kí n lè mọ̀ pé ẹ̀rọ mi, ẹ̀rọ mi yẹn táa pè ní kọ̀m̀pútà, ó ṣe kíni ó dangajia pé kò ní ìṣòro kankan àbí àwọn sọftwẹ́ẹ̀ tí mo wà install sí orí kọ̀m̀pútà mi pé kò ní ìṣòro.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ mọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi mọ́ dáadáa. Kódà, mo máa ń kó wọn sí inú selifu, màá kọ́kọ́ tò wọ́n jọ sínú pépà kan, sínú lailon kan, èyí ti omi ko le bajẹ, tí omi kò lè wọ̀, kí n tó wá gbé e sínú shelf, kí ó jẹ̀ máa fi kọ́kọ́rọ́ ti kí ó má baà lè bàjẹ́. Nítorí àwọn kòkòrò ìgbà mí, wọ́n máa ń jẹ igi selifu, ṣùgbọ́n wọn ò ní lè wọnú pépà náà láti lọ jẹ fáìlì mi.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Nígbà tí mo bá kojú ìṣòro ní ibi iṣẹ́, mo máa kọjú sí àwọn ará ibi iṣẹ́ mi fún ìrànlọ́wọ́. Àwọn èyí tí a ń pè ní team. Mo máa lọ bá wọn tàbí àwọn tó ti pẹ́ ní ilé iṣẹ́ náà ju mi lọ. Bóyá àwọn náà ti lárú ìṣòro bẹ́ẹ̀ kọjá rí, wọn máa le fún mi ní ìwoye bí mo ṣe máa là á kọjá. Nígbà tí mo bá ti rí ìgbìyànjú tan bá fún mi ni mo máa múlò. Ṣùgbọ́n nígbà mì tí ò bá sí ìgbìyànjú kankan láti ọwọ́ ẹnikẹ́ni, mo máa lọ tọo àwọn ọ̀gá mi lọ láti lè bèrè lọ́wọ́ wọn. Nígbà mìíràn, àwọn ọ̀gá náà tí máa ń lárú ìṣòro bẹ́ẹ̀ náà kọjá nígbà tí àwọn náà bẹ̀rẹ̀ ní iṣẹ́ náà, wọn yóò sì fún mi ní ìwoye àbí wọ́n ó rán mi lọ́wọ́ ní ọ̀nà kan kona tí wọ́n bá mọ̀ láti lè bori ìṣòro náà.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Láti ilé kíní títí dé ilé kẹjọ, ojúlé-sójúlé, ládùúgbò-sádùúgbò. Nítorí ibí ni mo dàgbà sí. Mo dẹ dàgbà pọ̀ pẹ̀lú àwọn ọmọ púpọ̀ ní ibi báyìí ni. Kódà a máa ń lọ sí ilé ọ̀dọ̀ wa láti ṣeré, láti jẹun. Awon ọ̀rẹ́ mi ní ilé kíní, wọn tó bí mẹ́ta; ní ilé kejì, ùn wọ bí mẹ́fà; ní ilé kẹta, ọ tó bí márùn-ún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A máa ń fẹ́ràn láti lọ bá ara wa ṣeré. Bẹ́ẹ̀ ni a ṣe bẹ̀rẹ̀ sí ní mọ ara wa dáadáa. Kódà a mọ àwọn òbí wa oríṣìíríṣìí dáadáa, ọ̀rẹ́ àti òbí gbogbo wa, wọn jọ́ máa ń ṣe papọ̀ ni. Nítorí náà mo mọ gbogbo wọn dáadáa déélé déélé. Ẹ̀ẹ̀kọ̀kan a dẹ máa n jọ wà papọ̀.